A máa ń fi koinkoin àti ọṣẹ ìwẹ̀ wẹ̀. A kì í lo ọṣẹ ìfọ̀bọ́. Ọṣẹ ìfọ̀bọ́ yàtọ̀ láti ọṣẹ ìwẹ̀. A máa ń lo ọṣẹ ìwẹ̀ àti omi àti koinkain. Koinkain jẹ́ nǹkan tí a máa ń fi bo ara, ara wa pẹ̀lú, pẹ̀lú ọṣẹ ìwẹ̀. Kainkain jẹ́ àwọn ère òyìnbó tó mọ̀ sí sponge tó máa ń pè ní sponge. Àwọn òyìnbó máa ń pè, máa ń pe koinkoin ní sponge. But níbi tawa a máa ń pè é ní kainkain àti ọṣẹ ìwẹ̀ ni tí àwọn òyìnbó máa ń pè ní bathing soap àti omi. A máa fi omi àti kain-- a máa fi kainkain àti ọṣẹ fọ́ ara wa, látọ̀rí délẹ̀ pẹ̀lú omi náà. Omi, omi ẹ́ mọ̀, ó gbọdọ̀ jẹ́ omi tó mọ́, tó mọ́ dáadáa la máa ń fi wẹ̀. Omi tó mọ́ la máa ń fi wẹ̀ látọ̀rí délẹ̀, láti irun wa dé eekanná ẹsẹ̀ wa.

Báwo ni mo máa ń bá àwọn oníbàárà sọ̀rọ̀? Àh, mo máa ń ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àwọn oníbàárà nítorí wọ́n ní, wọ́n ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ìdí nìyẹn tán fi ń ṣe oníbàárà káàkiri títí mo máa bá wọn sọ̀rọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ so that wọ́n ní, inú wọn ò ní bàjẹ́. Mo dẹ̀ máa ń fún wọn lówó, wọ́n á ń fún ọ ní nǹkan tí mo ní nígbà yẹn, lásìkò yẹn. Mi kì í pariwo mọ́ wọn, mo máa ń sọ̀rọ̀ pẹ̀lú wọn wẹ́rẹ́wẹ́rẹ́. Wọ́n má, mo máa ń advise wọn nítorí pé àwọn imí nínú wọn, wọ́n máa ń, wọ́n lè rìn, wọ́n lè ṣiṣẹ́. But wọn ò fẹ́ ṣiṣẹ́, mo wa ń sọ̀rọ̀ sí wọn. So mo ṣá máa ń sọ̀rọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ sí wọn, mo máa ń ṣe pẹ̀lẹ́pẹ̀lú, pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú wọn.

Dáadáa, mo máa ń rí i ní àlàáfíà. Nígbà tí ó jẹ, ó jẹ ìlú tí wọ́n bí mi sí, and mo jẹ́ ọmọ ìlú yẹn, ọmọ ìlú yẹn. Mo lè rí i ní àlàáfíà ní since, ní ibi bayináà mo lè rí i ní ààf- mo lè rí i ní àlàáfíà nítorí pé ìlú yìí ló bí mi sí. Ìlú, ìlú yìí ni ìlú mi gangan. Ìlú tó bí mi sí ni ìlú yìí. So kò, kò jẹ́ pé, kò tipé láìṣe pé mo wà nínú ìlú like bí i pé jẹ́ kí n lo ìlú òyìnbó nítorí pé wọ́n bí mi níbẹ̀. So mi lè, mi kò lè rí i ní anywhere bí mo, bí mo ṣe rí i ní ibíbàì ní àlàáfíà. Ní bíbàì ni sin, mi ò lè máa rín kí, kí ẹ̀ẹ̀yan kan kan wá dá mi dúró nítorí pé wọ́n tẹ̀ bí wọn dá. Mo lè fi ọlọ́pàá gbé wọn. So mi kò, wọn kò lè stop mi lójú ọ̀nà except tí mo bá ń ṣe ǹkan tó, tí kò dá lójú ọ̀nà bí í kí n ju ǹkan sẹ́gbe sínú gutter bí i kí n ju ǹkan sójú ọ̀nà tí, tí kò jẹ mọ́ òfin tí ojú ọ̀nà yẹn. So mo lè rí i, mo máa ń rí i bí, nínú ibi bíbàì ní, ní àlàáfíà dáadáa. Mo máa ń rí i ní àlàáfíà, ìlú yẹn kọ̀ọ̀kan lè wá stop me for anything.

Ṣé mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí? À, mi le sọ pé every-- gbogbo ìgbà ni mo máa ń ṣe but lẹ́ẹ̀kọ̀ọ̀kan nítorí pé mi kì í ṣe ẹni tó ní púpọ̀ tàbí ẹni tó ń lack tàbí tẹ́ ẹni tí ó ń ṣe align but mo máa ń ṣe lẹ́ẹ̀kọ̀ọ̀kan nítorí pé mi kò le rí ẹni tó wá, ẹni tí kò ní kankan mo n wa ṣiṣẹ́ fún un kó wá o wa sọ pé kò ní, mi lè, mi kò lè máa bàja pé kò sọ́hun, kò ṣe kín ní. So lẹ́ẹ̀kọ̀ọ̀kan ni mo máa ń ṣe iṣẹ́ ọ̀fẹ́ fún àwọn nkan nítorí pé kò kín ṣe, kò kín ṣe ìgbà ìgbà ni mo máa gbà ìkọ́lọ́wọ́ ẹyin tí mo, tí mo ṣiṣẹ́ fún un. So mo máa ń ṣe, mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí, mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí yes. Mo ti ṣe, mo ti ṣe bí ẹ̀ẹ̀mẹta lọ́dún yìí. No, bí ẹ̀ márùn-ún lọ́dún yìí. No, kò rí i ṣe ọdún yìí, maybe bí i oṣù mẹ́fà. Eh, nínú oṣù mẹ́fà, mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́. Eh, tí n ba ká kul-- tí màá ka dáadáa, eh, bẹ́ẹ̀ ni. So mo ti ṣe rí.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi ìdáàbòbò wọ òórùn, òórùn sára. Nígbà tí mo bá fẹ́ sùn, mo máa ń fi sára. Mo ti ẹni méjì tí mo máa ti lo ẹ̀ẹ̀kan lọ́sẹ̀, màá fọ̀, tí mo bá máa fọ̀ yẹn, màá wá gbé ikeji yẹn nítorí pé mi ò lè sùn láì fi ìdáàbò sára. Ó ti mọ́ mi lára láti, láti ìgbà tí mo wà kékeré mo máa ń ṣí bẹ́ẹ̀. So oti mọ́ mi lára, mi ò lè sùn láì fi ìdáàbòbò, ìdáàbòbò lára sára mi. Sú beeni mo máa ń lo ìdáàbòbò sára.

Ah, tí n, tí n báa kọrin fún ẹ, à wá like ẹ, ṣé mo fún-- bẹ́ẹ̀ ni mo fẹ́ràn kíkọrin. Ṣùgbọ́n ohùn mi kò, kò dàbí ti tẹ́lẹ̀ mọ́ nítorí pé mò ń dàgbà sí so, ohùn mi ò n, ò n thick si like ò n, ò n kii, ò n kii si ẹ́, máa rẹ́ mi but mo like orin kíkọ. Tí, tí ẹyan báa bá kọrin fún mi, mo máa ń play, mo máa ń play keyboard eléyi ti mo máa ń tẹ̀ pẹ̀lú ọwọ́ mi. Mo máa ń play ẹ̀ dáadáa só. Mo máa like orin àwọn-- mo fẹ́ràn àwọn kíkọrin. Kí ènìyàn máa kọrin, mo fẹ́ràn ẹ̀ dáadáa. Kí, kí beats wà, kí ènìyàn má, ènìyàn máa kọrin, kí mo máa play. Mo fẹ́ràn ẹ̀ dáadáa. Mo fẹ́ràn kíkọrin. Maybe tó bá jẹ́, tó, tó jẹ́ tí ẹ̀ bá jẹ́ pé èmi ni mò ń kọrin àbí ènìyàn ló ń kọrin sí mi, mo fẹ́ràn gbogbo wọn. Tí mo kí, kí ma kọrin, mo ṣá fẹ́ràn kí ènìyàn máa kọrin. Mo fẹ́ràn orin ni general ná.